Ṣé o fẹ́ràn joko nile fèrèsé inú ọkọ̀ òfurufú, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó sí egbe fèrèsé ninú ọkọ̀ òfurufú nítorí ìwo lo máa maa wo awon. Bi ojú ṣanmó ṣeri bó ṣe, bó ṣe tutù l'àwọ̀, mo dẹ́lẹ̀ máa yá àwòrán ẹ́. Níto ri na mo ṣe fẹ́ràn láti máa jókòó segbe fèrèsé ninú ọkọ̀ òfurufú.